Ṣé o ti sìnà rí? À, ó ní àwọn iye ìgbà tí mo sìnà rí torí wipé mi ò mọ ojú ọ̀nà àbí ibi tí mo wà. Mi ò dẹ̀ beèrè ọ̀nà lọ́dọ̀ àwọn tí mo, tí mo rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bóyá ibi tí mò ń lọ ó tọ́ àbí kò tọ́. So ó ní iye ìgbà tí mo ti sìnà rí.

Ṣé o fẹ́ràn kíkọrin, kíkọrin bí ẹni tó ń kọrin àbí? Emi fẹ́ràn láti máa kọrin lọ́pọ̀lọpọ̀. Ó sì lo o ojú àwọn orin tí mo fẹ́ràn láti máa kọ. Àwọn orin ìmiisì àwọn orin tó mú ara èèyàn dà gágá, àwon orin tó fún èèyàn ní ìrètí. Àwọn iru orin báyìí ni mo fẹ́ràn láti máa kọ. Kò se àwọn orin tí o ma dá orí èèyàn rù, àwọn orin tí ò ní ìtumọ̀ kò sí lára orin tí èmi ń kọ.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Hmm, ọ̀nà tí mo fi ń ran àwọn ènìyàn lọ́wọ́ ó jẹ́ ó kún sí oríṣìíríṣìí. Irú tí mo bá rí èèyàn kan tó ní, tó nílò ìrànlọ́wọ́ mi, nipa ti ọ̀rọ̀ ìtọ́ṣinà àbí ọ̀rọ̀ ti owó, à ní ipa bí agbára mi bá ṣe ka, bá ṣe mọ, màá ran eni na lọ́wọ́ pẹ̀lú díẹ̀ tí mo ní. Àbí tí èèyàn kan bá ní lo ìrànlọ́wọ́ mi níbi tí wọ́n fẹ́ gbé ẹrù tó wuwo, tón lè dá gbé, mo lè ràn wọ́n lọ́wọ́ láti bá wọn gbé ẹrù wọn dé orí. Mo lè sọ ọ̀rọ̀ ìtọ́nu fún ẹlòmíí, bẹ́ẹ̀ ni àwọn ìrànlọ́wọ́ tí mo lè ṣe ó kún sí oríṣìíríṣìí.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? À bá ẹ̀ ní, mo gbọ́ mọ́ àwọn tí a jọ ń ṣiṣẹ́, àwọn tí a jọ ń dowo papọ̀. Èmi máa ń ṣe ìwádìí wọn dáadáa. Mo fẹ́ mọrú iye ńtà jẹ, àti rú ìwà tí wọ́n lè rú, àti rú ǹkan tí wọ́n lè ṣe. Mo maa ń ṣe ìwádìí wọn lọ́pọ̀lọpọ̀

Ṣé orí máa ń fọ́ à á nígbà mìíràn? À, orí fífọ́ jẹ́ nǹkan mìí tí ó máa ń wáyé nígbà tí èèyàn bá ti ṣiṣẹ́ ju, tó bá ti fúnra rẹ̀ ní wahala jú tàbí tó bá ń ronú jù, orí lè máa fọyan. À mí sì wà nítorí pé tí irun rẹ bá ti kún jù rí gẹ́gẹ́ bí ọmọkùnrin, orí yóò máa fọ́ wọ. À, kò sí ẹni tí ò rí ní ìrírí orí fífọ́. Bẹ́ẹ̀ ni orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kankan, ìgbà tí mo bá ti lo bí parasitamọ́ọ̀sì mo ti sun díẹ̀, má ti jí báì, ó ti lọ nìyẹn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Àh, kó n ṣe búre bà. Ọ̀dọ́ o, èmi ò fẹ́ràn coffee o. Ṣùgbọ́n ọjọ́ tí mo bá rí, màá mu coffee dún díẹ̀. Ó jẹ́ kí ojú èèyàn kó yá dáadáa, kò ní jẹ́ kí oorun máa kún ọ. Mo fẹ́ràn coffee náà, bẹ́ẹ̀ ngbà tí òtútù bá mu, mo lè mu bíi tea.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Àh, nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán. O, kò i se gbogbo ìgbà ní mo máa ń jẹun ní ọ̀sán. Tinbá ti jẹun ní àárọ̀. Ìgbà mìí ó lè di ìrọ̀lẹ́ sí alẹ́ kí n tó tún jẹun. Ònbọ̀ mo ní wọ́n jẹ ẹ̀pà pàtẹ́ bíi bisikíìtì, bíi pọfupọ́ọ̀fù, bíi dónọ́ọ̀tì ní ọ̀sán. Ìyẹn ni a ń pè ní ìpanu, kò ṣe oúnjẹ tí mo ń jẹ. O, ẹ̀ẹ̀kan kan ni mo máa ń jẹun ní ọ̀sán, oúnjẹ gidi ní ọ̀sán.

Bínú nígbà tí o bá wà nínú ọkọ̀, à, ìgbà mí tí mo bá rí ẹni tí ó ń wa ìwàkúwà, èmi lè bínú, hm, ṣùgbọ́n kò dá kí èèyàn mọ bínú, ìbínú ò sè nkan tó dára. Gbé àwọn nkan mì wá, àwọn èyàn mì wá, àwọn ìṣẹ̀lẹ̀ mì wá tí ó fàá kí èyàn bínú tí èyàn bá wà nínú ọkọ̀. Tó bá jẹ́ ìwọ ló ń wakọ̀, àwọn awakọ̀ wa mo n bínú púpọ̀púpọ̀. Kódà wọn mo ń ṣépè fún àwọn ẹlòmíi tí ó bá n wa ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn, tó bá jẹ́ pé ìwàkúwà ná wà fún wọn.

Ṣé o ní ọkọ̀? Mi ò ní ọkọ̀ báyìí àmọ́ mo ní ọkọ̀ tí mò ń wà, ìyẹn ọkọ̀ àwọn òbí mi, ọkọ̀ bàbá mi. Ẹ̀ẹ̀kan kan mo ma wá, ti mo bá fẹ́ lọ gbé ìyá mi láti ibi iṣẹ́, wọ́n lè pè mí pé kí n wá gbé awọn ní ojú títì tí wọ́n bá ti ń bọ̀ láti ibi iṣẹ́. Èmi ò ní ọkọ̀ ti emi, but ọkọ̀ mi ń bọ̀ lọ́nà, sughon àwọn òbí mi ní ọkọ̀.